Mo máa ń ṣe àjọyọ̀ ọjọ́ ìbí mi ní ìwọ̀ntúnwọ̀nsí tàbí ká ní ìṣenísé kereje. Ní iyẹ̀ tí ó jẹ́ pé mo máa ṣe àdúrà fún ara mi, mo sì máa dúpẹ́ ní ọwọ́ ọlọ́un. Tí ó bá dé di ọwọ́ ìrọ̀lẹ́ tàbí àṣálẹ́, èmi àti àwọn ọ̀rẹ́ mi, a ó ṣeré lọ sí ilé ìgbafẹ́ láti ṣe fàájì kereje. A ó dẹ́ mà padà bọ̀ wá lé wa.

Bẹ́ẹ̀ni, mo máà ń kọlẹ́tà fún àwọn ènìyàn láti fi èrò àbí ìró ránṣẹ́ sí wọn. Lẹ́yìí tí ó túmọ̀ sí pé ó lè jẹ́ ọ̀rọ̀ nípa iṣẹ́, ó de le jẹ́ ọ̀rọ̀ nípa ìbéèrè àlàáfíà, ó de le jẹ́ ọ̀rọ̀ nípa òwò, bẹ́ẹ̀ sì ni ó le jẹ́ ọ̀rọ̀ nípa àkíyèsí.

Bẹ́ẹ̀ni, mo máa ń jẹun nínú ọkọ̀ dáadáa. Ní èyí tí ó bá bọ́ sí àsìkò ìgbà tí ebi ń pa mi gidi gan, tí kò sì sí anfààní fún mi láti dúró tí màá fi dé ibi tí mò ń lọ, mo sì máa ra nǹkan tí màá jẹ nínú ọkọ̀.